Ṣé mo máa ń lọ sí ilé ìjọsìn? Kí ni a ń pè ní ilé ìjọsìn? Kí ni a tún ń pè ní ilé? Ilé ni ibi tí ènìyàn máa ń gbé. Tí ènìyàn bá ti lọ ṣiṣẹ́ torí pé òwe Yorùbá kan ló sọ pé ilé ni àbọ̀ ìsinmi oko. So ti mo bá sọ pé ká sọ̀rọ̀ nípa ìjọsìn, ìjọsìn, ilé ìjọsìn ó jẹ́ ibi tí, à, a ti máa ń jọsìn látàrí ìta gbàgbọ́ bí i ṣọ́ọ̀ṣì àbí àwọn, ẹ, ibi ibòmíràn tó là ń pè ní ilé ìjọsìn., ilé ìjọsìn ó jẹ́ èdè tí àwọn ẹlẹ́sìn Kristẹ́nì máa ń lò. Èyí tí ó túmọ̀ sí pé, ilé ìjọsìn ni wọ́n ti máa ń lọ yin Ọlọ́run wọn, ibẹ̀ ni wọn tí máa ń lọ sin Ọlọ́run wọn láti lọ gbọ́ orúkọ rẹ̀ ga. Bẹ́ẹ̀ ni, Kristẹ́nì ni mí. Fún díẹ̀ yìí mo máa ń lọ sí ilé ìjọsìn ní ọjọ́ Monday, ní ọjọ́, Friday, lọ́jọ́ Thursday àti lọ́jọ́ Saturday fún ìpàdé àwọn òṣìṣẹ́ àti lọ́jọ́ Sunday tí í ṣe ọjọ́ ìsinmi. Bẹ́ẹ̀ ni mo máa ń lọ láti lọ jọ́sìn láti yin Ọlọ́run Ológo láti, ṣe gẹ́gẹ́ bí nǹkan tó paláṣẹ fún wa pé ká má tí ọjọ́ ìsinmi láti yà á sí mímọ́. Fún ìdí èyí, èyí jẹ́ nǹkan tí ènìyàn ò gbọdọ̀ má ṣe. Tí ènìyàn bá ti sọ pé ó ti mú Ọlọ́run ní kókó láti máa sìn, èèyàn gbọdọ̀ máa lọ sí ilé ìjọsìn láti lọ jọ́sìn torí pé ní iwájú rẹ̀ ni ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀gbé wà. Mo máa ń lọ dáadáa lóòrèkóòrè mo sì wà lára àwọn òṣìṣẹ́ gbòógì gan ní ilé ìjọsìn. Nítorí pé mo lè sọ fún gbogbo ènìyàn pé ó ṣe pàtàkì láti máa lọ sí ilé ìjọsìn láti lọ kẹ́kọ̀ọ́. Nítorí pé láìsí èyí, láìsí pé bóyá èèyàn bá ní ìjọsìn kankan, ènìyàn kàn tan ara rẹ̀ lásán ní.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò. Nítorí pé tí a bá ní káwò kí gangan ni à ń pè ní àgbàlá òjò. Àgbàlá òjò ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ibere ṣẹbi mí pé ṣe mo ní ní àgbàlá òjò. Àgbàlá òjò ní ilẹ̀ Yorùbá ó túnmọ̀ sí wípé ibi ò-sọ̀rọ̀ tí ènìyàn lè máa dá òjò tó bá rọ̀ rọgún sí. Leyì tó túmọ̀ sí pé ìgbà tí ènìyàn bá nílò rẹ̀, ènìyàn ò lè pọ́n. Ǹkan tí à ń pè ní àgbàlá òjò nìyí. Èdè yìí jẹ́ èdè tó le púpọ̀ torí pé, ẹ́, ògbóǹta ríìgì èdè Yorùbá ni ǹkan tí wọ́n sọ fún mi yìí pé àgbàlá òjò yìí ògbóǹta ríìgì, ẹ́, Yorùbá òun ni. Torí pé à ó bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ ayé ìsinsìnyí ò lè mọ ǹkan tó ń jẹ bẹ́ẹ̀. Àti wípé gan-an, ẹ́, ǹ tí à ń pè ní àgbàlá òjò yìí, àwọn bàbá wa òun làwọn, àwọn náà ni àwọn náà máa ń lo àwọn ǹkan tí à ń pè ní àgbàlá òjò yìí bí wọ́n ṣe máa ń kọ́ ilé wọn, bí wọ́n ṣe máa ń ṣe. Ṣùgbọ́n láyé ìsinsìnyí tó ṣe pé ayé, ẹ́, àwọn ọmọ bí ayé ṣe ń lajú sí i, ọ́ní bá ayé ṣe ń lọ là ń tọ̀. Èyí fún ìdí ènìyàn òle rélì sọ pé, ah, pé bóyá gbogbo ilé ló ní àgbàlá òjò mọ́. Nítorí pé ojú ti là, àwọn tó ń gbé kànga ń gbé gínga, àwọn tó ń gbé bọ́ọ̀ho ń gbé, ń gbé bọ́ọ̀ho. Èyí o wa jẹ́ kí ayè tilẹ̀ wà fún àgbàlá òjò mọ́ lẹ́yìn àwọn ilé ayé àtijọ́. Lóòótọ́ àwa náà máa ń ṣe bó tí ẹ pé àwa máa ń mọ àgbàlá òjò kékeré kan tó ṣe pé, ẹ́, ọ̀ṣọ̀rọ̀ là tí a máa ń pè. Tí òjò bá tí ń rọ̀, èèyàn ó rọra fi páànù tó fi ń kan ilé, wọ́n á gbe wọ́n á fi ṣe ọ̀ṣọ̀rọ̀. Leyi tí ó ṣe pé tí òjò bá tí ń rọ̀, yóò wa máa dà sí inú ike, ìyẹn ó gbé ike ńlá sílẹ̀. Ibẹ̀ ni, ẹ́, omi náà ó máa dà sí. Tí ènìyàn bá sì fẹ́ lò ó fún lílò ẹni, ìgbà tí ó bá wù yín, ìgbà kí ìgbà tí ẹ̀yin bá ti fẹ́ lo omi, ẹ̀yàn ò lè bọ́ síbẹ̀, ẹ̀yàn ò lè bu omi, ẹ̀yàn ò lè fi ṣe ohun tí wọ́n bá fẹ́ ṣe. Fún ìdí èyí, àwọn láyé ìsinsìnyí àwon èèyàn ò kọ́lẹ́ ní ìkọ́lé àgbàrá òjò mọ́. Wọn ò kọ́ bá yẹn mọ́ nítorí pé ojú ti là. Ẹ̀yàn le gbé kànga, ẹ̀rọ wà oníru ǹkan ló wà. So àwọn bàbá wa ló tilẹ̀ máa ń ṣe ǹkan yìí. So wọ́n máa ń ní àgbàlá, àgbàlá òjò fún àwọn ǹkan báwọn yí.

Rapala, ìbéèrè tí wọ́n bi mí, ṣe mo mọ̀ bí a ti ń yà àwòrán? Hmm, àwòrán ní ilẹ̀ yorùbá, ó jẹ́ ǹkan tii, nígbà míràn a ma nko, nígbà mìíràn tàbí tí ẹlẹ́dà dá mọ́ ni tó jẹ́, ah, àyànmọ́ ènìyàn láti òde ọ̀run. Yíyà àwòrán ó pín sí ìpele oríṣìíríṣìí àti ó dá lórí ènìyàn sí ènìyàn torí pé a yàtọ̀ sí ra wa. Àwòrán yíyà, àwọn mìíràn tilẹ̀ máa ń yà fún ìgbádùn pé kí wọ́n kàn fi gbádùn, àwọn mìíràn sì máa ń yà láti fi gbowó. Àwọn ẹ̀ mìíràn fi ń ṣe iṣẹ́ òjọ́ tí wọ́n fi ń jẹun. Àwòrán yíyà a lè pè ní iṣẹ́ tí àwọn ènìyàn máa ń ṣe èyí tí inú wọn dè máa ń dùn lé lórí tó sì ṣe pé kì í ṣe iṣẹ́ tí ó máa ń kùtà tí àwọn ènìyàn máa ń pè wọ́n ní gbogbo onírunru ọ̀nà tàbí ibi tí wọ́n bá gbé wà tí wọ́n ti ń polówó ọjà wọn. Nítorí pé a máa ń lò láti fi polówó ọjà. Ẹ̀yàn lè yà àwòrán ọba, yà àwòrán ẹranko, yà àwòrán ọmọdé, yà àwòrán àgbà, yà àwòrán ẹni pupa, yà àwòrán ẹni dúdú, yà àwòrán ẹni kúkúrú, yà àwòrán ẹni tó ga. Torí pé àwòrán yíyà a máa ń lò gẹ́gẹ́ bí ǹkan tí a fi máa ń sọ̀rọ̀, ta fi máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní ibi gbogbo. Èmi gẹ́gẹ́ bí ẹni kan nígbà tí mo wà ní kékeré, mo tilẹ̀ máa ń yà àwòrán díẹ̀díẹ̀ torí pé àwòrán pé oríṣìíríṣìí, ẹni òní ìfẹ́rẹ̀ẹ́ tilẹ̀ máa ń yà ǹkan tí ó ní ìtumọ̀ tí yóò pè ní àwòrán. Mo rántí ìgbà yẹn tá a kàn yà orí táa fi bákan bákan sí táa sọ pé a ti yà àwòrán. Bẹ́ẹ̀ ni, mo mọ̀ díẹ̀, bọ̀ kì í ṣe lọ́pọ̀. Nítorí pé àwòrán bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ó jẹ́ ẹni tí a dá mọ́ ni tí ẹlẹ́dà tó fi ṣúgbẹ̀ ẹni, èyí tí ó dáá mọ́ ènìyàn lóde ọ̀run wá láti lè jẹ́ kí ayé ènìyàn kó ní ìtumọ̀. Mo máa àwòrán yà díẹ̀, ṣùgbọ́n mo mọ̀ pé àwòrán yíyà kò kì í ṣe ọ̀nà mi. Fún di èyí, mi ò tẹra mọ́ dáadáa. Mi ò tẹra mọ́ kí ń máa yà àwòrán torí pé mo mọ̀ pé kì í ṣe ì-- kì í ṣe ọ̀nà mi. Lédè kan ṣá, àwòrán yíyà fún mi kò ì ṣe ǹkan tó burú jù. Hmm. Mo sì máa ń yà nígbà mìíràn láti fi pé kí ǹkan fi ṣeré, pé jẹ́ ẹni tí ẹ̀rù ǹkan tí mo fẹ́ ṣe, ìgbà kan àwo kan, hmm, pé kí ń yẹ̀ ẹ́ wò. Àwòrán yíyà kì í ṣe ǹkan búburú, ó dá lọ́pọ̀lọ́pọ̀ kí ènìyàn máa yà àwòrán. Ó dá lọ́pọ̀lọ́pọ̀ kí ènìyàn máa lo ọgbọ́n àmútọ̀run wá tí Ọlọ́run fi fún ènìyàn. Níwọn agbára tèmi mo lè yà àwòrán díẹ̀díẹ̀ ṣùgbọ́n tí ń bá tú rí àwọn kan tó yà àwòrán màá gbédìí fún wọn pé à, àwọn eleyi ẹlẹ́dà ti dá wọn dá ẹlẹ́dà fún wọn ní àyànmọ́ èyí pé kí ẹ̀yàn fi máa wá yà àwòrán. Ṣùgbọ́n àwọn mìíràn ò tilẹ̀ kọ́ bí ara sí i, wọ́n á sọ pé ẹ, èmi fẹ́ ṣe ǹkan mìíràn láìmọ̀ wípé Adédà ti dá ǹkan tí yóò máa gbé oúnjẹ sórí tábìlì fún wọn. Àwòrán yíyà kò ì ṣe ǹkan tí ènìyàn gbọ́-- tó ènìyàn lè bá inú jẹ́ sí. Àwòrán yíyà jẹ́ ǹkan tí ènìyàn gbọ́dọ̀ kó nípa pamọ́ ra torí pé Ọlọ́run ló fún ènìyàn ní àṣírí àti ìjìnlẹ̀ náà.

Ẹ̀, wọ́n bì mí pé báwo ni mo ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́. Àh! Hun, ìbéèrè ìjìnlẹ̀ ni ìbéèrè tí wọ́n bì mí yìí, mo ṣe máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Àh, èyí túmọ̀ sí pé onírúurú ọ̀nà ni mo fi le gbà pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, léyì tó tún, túnmọ̀ sí wípé onírúurú nǹkan lo le pa wá pọ̀. Ó lè jẹ́ pé iṣẹ́, ó lè jẹ́ pé wọ́n bùn wá ní owó, ó lè jẹ́ pé a rí owó he, ó sì lè jẹ́ pé, àh, a jọ ń lọ síbi kan wọ́n wá so wá pọ̀. Pi pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí a bá jọ ṣiṣẹ́, tí mo sì mọ̀ wípé gbogbo wa a jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ lọ́pọ̀lọpọ̀, èyí kò lè jẹ́ nǹkan tí yóò máa fún wa ní wàhálà tàbí, ẹ́, ìdààmú kankan. Nítorí pé a ti mọ̀ pé a jọ ṣiṣẹ́ bákan náà. Téèyì tó dífá fún un pé a jọ pín owó bákan náà ni, tí ò sí pé bóyá ẹnìkan yẹn ẹnìkan jẹ. Ṣùgbọ́n pé bóyá ẹnìkan máa ń ṣe ìmẹ́lẹ́ tó ń ṣe ọ̀lẹ tó sì fẹ́ bá wa pín owó bí àwa yòókù ta farasiṣẹ́ torí pé mo jẹ́ ẹni tí ó máa ń ṣiṣẹ́ kárakára tí kò ṣe, tí ò ní òróòjú. Torí pé wọ́n yín pé, ẹ́, òwe Yorùbá kan pé ìdí iṣẹ́ ni ọlá tí mọ́ni lọ́lẹ. Léyì tó tún mọ̀ sí pé mo máa ń ṣiṣẹ́ púpọ̀púpọ̀, mi ò kí ń ṣe òróòjú. Nítorí pé mo ní ìgbàgbọ́ pé ẹ̀yin, ẹ́, ẹni tó bá ń ṣiṣẹ́, ó ní Ọlọ́run máa ń wà tí Ọlọ́run náà sì tún máa ń gbèjà. Nítorí pé láìsí iṣẹ́ kò sí bí ènìyàn ó ṣe yàn yọ ní ayé yìí. Tí ènìyàn bá ṣiṣẹ́, tí ènìyàn jẹ́ ọ̀lẹ, yóò jalè, yóò tọrọ jẹ, yóò sì bá ẹgbẹ́ rẹ̀ kó bàtà. Fún ìdí èèyàn, fún ìdí èyí láti ṣiṣẹ́ kárakára láti má lè jẹ́ kí ojú tí èèyàn, torí pé tí wọ́n bá ní pé ayé ń ṣe èèyàn gan, èèyàn ò gbọdọ̀ máa ṣe ayé. Kí èèyàn máa fi kẹ́wọ̀ pé, ẹ́, ayé tó ń ṣe mi yìí ló jẹ́ ayé kan tí, ẹ́, tó ń ṣe mí torí pé wọ́n jẹ́ kí n rí múmin, wọ́n jẹ́ kí n rí oúnjẹ jẹ, rárá. Fún ìdí èyí, mo máa ń ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ kárakára nítorí náà àwọn èèyàn máa ń fẹ́ láti bá mi ṣiṣẹ́ torí pé wọ́n mọ̀ pé èmi ò kí ń ṣe ìmẹ́lẹ́ tí ó bá ṣe di ọ̀rọ̀ orúkọ iṣẹ́ dé. Fún ìdí èyí, èmi náà máa ń wá àwọn akẹgbẹ́ mi tí wọ́n san gun, tí wọ́n sì ń ṣiṣẹ́ bí èmi náà ṣe ń ṣiṣẹ́ kárakára. Mo máa ń wá wọn kúnra láti lè jẹ́ pé ká jọ máa ṣiṣẹ́ papọ̀. Nítorí pé tí mo bá ní irú àwọn yẹn, àkọ́kọ́ náà iṣẹ́ ó yá. Fún ìdí èyí tí iṣẹ́ bá yá, yóò fún wa ní ọjọ́ púpọ̀ láti lè ṣe àwọn nǹkan mìíràn yàtọ̀ sí nǹkan tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́. Fún ìdí èyí tí a bá jọ ṣiṣẹ́ kárakára, tí a jọ ṣiṣẹ́ bákan náà láìsí pé bóyá à ń pín iṣẹ́ gan tàbí tí a bá jẹ́ jọ pín iṣẹ́, èyí tún mọ̀ sí pé a jọ pín owó bákan náà nítorí pé èmi kì í ṣe ẹni tó jẹ́ olójú òkòro. Mo máa ń ro, ẹ́, tẹ́lòmí mọ́tìtì mi. Èmi kì í sì ń fẹ́ fi àwọn èèyàn sínú làálà tàbí wàhálà. Èyí tí yóò wá di pé ká máa ní ìkùnsínú síra wa torí pé èmi gan-an náà, inú mi ò ní dùn sí irú àwọn nǹkan báwọ̀n ni. Fún ìdí èyí, mo máa ń pín owó bákan náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi láìsí ìkùnsínú tàbí wàhálà tàbí ìdààmú kankan bó tilẹ̀ wù kó mọ̀. Nítorí pé ẹni, ẹ́, ẹni, nọ́mbà wọ, èyí kan ni, ẹ̀yin onísùúrù Ọlọ́run wà. Ó sì dà kí èèyàn máa ṣe òtítọ́ àti olódodo lẹ́nu iṣẹ́ rẹ̀. Ẹ̀yàn ò sì gbọdọ̀ bá ọ̀rẹ́ èèyàn jà torí pé wọ́n ní pé tí, ẹ́, owó ò tán, ènìyàn ni ò ní tán. Ǹkan tí ènìyàn bá sì kọ sílẹ̀ tó bá ṣe torí pé ìwà léèfín, òun ni àwọn èèyàn ó fi máa kọ́, àwọn èèyàn ó sì fi máa sọ̀rọ̀ nípa ẹni náà. Fún ìdí èèyàn, èèyàn nídi ìwà rere torí pé ìwà rere ni ẹ̀ṣọ́ ènìyàn. Fún ìdí èyí, mo máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi bákan náà láìsí pé èyí pé, ẹ́, pé tèmi pọ̀ ju àbí tèmi ò pé.

Kódà mi ò ní parọ́, inú mi dùn fún ìbéèrè tí wọ́n bi mí yìí pé eré ìdárayá wo ni mo fẹ́ràn jù. Háà tí mo bá ní kí n sọ̀rọ̀ nípa èyí, kí n tó bẹ̀rẹ̀ kí n à ń pè ní eré. Eré ni nǹkan tí a máa ń ṣe. Yálà kò jẹ́ pé eré tí àwọn ọmọdé máa ń ṣe tí ó máa ń mú inú wọn dùn, tàbí ó jẹ́ pé eré ìtàgé, wí pe aní onírúurú eré. Eré ìtàgé wà tí wọ́n máa ń ṣe ní sínímà tí a máa ń wo fíìmù ọlọ́jọ́ ọlọ́kàn jọ̀kan tí ó ń ṣe ti Yorùbá èyí tí ó máa ń mú inú gbogbo wa dùn torí pé a sì ní òṣèré náà èyí tí ń ṣe, eh, eh, Fúnkẹ́ Akíndélé èyí tó ṣe pé ó máa ń pa wá lẹ́rìn-ín ó sì máa ń kọ́ wa lọ́gbon. A sì tún ní eré ìdárayá mìíràn, eh, eh, ìdárayá ni nǹkan tí a máa ń ṣe tó máa ń mú ara èèyàn jí pépé. So tí bá sọ pé kí n sọ papọ̀ pé eré ìdárayá lédè kan, òun ni mo lè pè ní pé nǹkan tí a máa ń ṣe yálà pẹ̀lú pé bóyá a ń sáré àbí a ń gbá bọ́ọ̀lù àbí a ń ju káítì àbí a ń lúwẹ̀ẹ́ onírúurú, onírúurú lọ́jọ́ kan ọ̀jọ̀kan ni èyí túmọ̀ sí. Lẹ́yìn tó ṣe pé èmi gangan fúnra mi. Nígbà mìíràn ẹlẹ́da máa ń dáyan pẹ̀lú, à, ìgbéga pẹ̀lú àyànmọ́, pẹ̀lú àyànmọ́ èyí tó tayọ. Tí ó ṣe pé ó lè gbé èèyàn dìde ó sì lè sọ èèyàn di ọlọ́rọ̀. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, àh, mi fẹ́ lè ní pàtó eré ìdárayá tí mò ń ṣe. Ṣùgbọ́n mo lè sọ pé eré ìdárayá tí mo lè sọ pé mo fẹ́ràn òun ni eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Like lọ́otan, nígbà tí mo wà ní kékeré kí i ṣe pé mo tilẹ̀ máa ń gbá bọ́ọ̀lù. Mo tilẹ̀ ṣẹ́ pé emi náà ti sáré rí. Ṣùgbọ́n pé ká sọ pé lọ́-- ọ̀kan gbòógì, eré aláfẹsẹ̀gbá òun ni mo máa ń ṣe dáadáa tí mo máa ń sáré lọ́pọ̀lọpọ̀ tí mo sì máa ń gbá bọ́ọ̀lù. Nítorí pé kí ẹ̀ máa sáré àti kí ẹ̀ máa gbá bọ́ọ̀lù wọ́n jẹ́ nǹkan méjì tí ó ń ṣiṣẹ́ papọ̀. Fún idí eyìí mo máa ń gbá bọ́ọ̀lù nígbà tí mo wà ní kékeré wọ́n tilẹ̀ máa ń pè mí ní Messi, Messi ọ̀la ni won máa ń pè mí Messi ọ̀la. Nítorí pé mo mọ bí wọ́n ṣe ń gé ege mo sì mọ bí wọ́n ṣe ń gé èèyàn lọ́pọ̀lọpọ̀. Fún idí ẹ̀yìí mo like-- mo nífẹ̀ẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lọ́pọ̀lọpọ̀ tí ó sì ṣe pé tí mo bá tí ń gbá ó máa ń mú inú mi dùn ó máa ń rẹ̀ mí lẹ́kún. Nígbà mìíràn tilẹ̀ wà tó ṣe pé tí mi ì bá tí ì jẹun tàbí tẹ́bí bá ń pa mí tàbí tí mi ò ní okun má sì tun rí dájú pé mo gbá bọ́ọ̀lù torí pé bọ́ọ̀lù kì í ṣe nǹkan tí ó máa ń mú inú mi bàjẹ́ ṣùgbọ́n nǹkan tó máa ń mú inú mi dùn ni. Fún díẹ̀ yìí mo nífẹ̀ẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá púpọ̀. Lẹ́ yìi tó ṣe pé ìgbà mìíràn wà tí ó ṣe pé tí mo bá wà lórí pápá ìgbá bọ́ọ̀lù mo tilẹ̀ lé fẹsẹ̀ kọ kí mo ní nǹkan pé ni injury. Ṣùgbọ́n nígbà tó jẹ́ pé nǹkan tí inú mi máa ń dùn sí ni hin ni ríro màá de tun tẹ̀síwájú láti máa gbá àwọn nǹkan wọn ni. Fún idí ẹ̀yìí, mo like bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lọ́pọ̀lọpọ̀. Inú mi ó sì dùn tí mo bá rí ẹni tó lè rà á fún mi kí n sì máa gbá. Niwọn-- nígbà tí mo ti wà ní ilé ìwé gíga è mi mo tún ń gbá náà. Fún díẹ̀ yìí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá òun ni mo like jù.

Irú ìbéèrè wo rè? Ṣé ojú mi dára? Bẹ́ẹ́ni, ojú mi dára o. Nítorí pé kí ni a ń pè ní ojú? Ojú jẹ́ ǹkan tó wà ní, tó wà lára àwọn ẹ̀yà ara tó ṣe pé a fi máa ń ríràn. Fún ìdí èyí ojú tèmi dára o. Lóòtọ́ a ní àwọn onírú ǹkan tó máa ń sokùnfa kí ojú má rína dáadáa, kí gbogbo ojú èèyàn ní dà. Ẹ̀, alákọ̀ọ́kọ́ ni pé, ẹ̀, ọmọ ọ̀jọ̀ orí èèyàn. Fún àpẹẹrẹ ẹni tó bá ti dàgbà, èyí túmọ̀ sí pé ojú ẹni bẹ́ẹ̀ yóò máa wù bàìbàì díẹ̀díẹ̀díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ díẹ̀ dára ojú ẹni náà yóò máa dínkù díẹ̀díẹ̀. Fún ìdí èyí, ṣùgbọ́n ẹniyàn tó bá wà lọ́mọdé tàbí èwe tàbí àsìkò ọ̀dọ́, èyí túmọ̀ sí pé dandan ni kí ojú ẹni náà dára. Ṣùgbọ́n a ní onírú àwọn èèyàn tó ti lẹ̀ jẹ́ pé ojú wọn kò dára. Yálà kó jẹ́ pé bóyá ìgbà tí wọ́n wà ní ọmọdé ni tàbí ìgbà tí wọ́n dàgbà tàbí ìgbà tí wọ́n wà lọ́dọ̀. Fún ìdí èyí torí pé bóyá láti inú ìdílé ni tàbí ó jẹ́ pé ààrùn kan, iṣẹ́ kan àbí kejì ni ó sokùnfa kí ojú wọn má dàrá láti lè rína dáadáa. Ǹkan tí eléyìí túmọ̀ sí nìyẹn, èyí tí ó sì dá lórí pé irú ìdílé tí èèyàn bá wà, pé ìrádìínrá èèyàn, bàbá ńlá èèyàn tàbí ìyá ńlá èèyàn pé bí ǹkan tí wọ́n jẹ́ ògún bá. Èmi nípa oore-ọ̀fẹ́ olùgbàlà, mo jogún bá ǹkan tó dára ní àtọ̀dọ́ ìdílé tèmi, ní àtọ̀dọ́ àwọn bàbá ńlá mi. Ojú wa máa ń rína kedere ni báyìí bí ojú ọjọ́. A sì tún ní ǹkan mìíràn ẹlòmíràn tí ìrẹ̀ lè wà tó ṣe pé bóyá ǹkan wọ̀ lójú tàbí ó ní ìjàmbá ọkọ̀ àbí ǹkan kan ló ba ojú ẹlòmíràn jẹ́. Èyí tí kò jẹ́ kí ojú ẹlòmíràn kó tilẹ̀ dára. Mo sì wà yìí, mi ò kín lo ohun tí a ń pè ní gíláàsì kí n, kí n tó rína. Ọlọ́run ṣe dá mi mo sì wà ká m pe bẹ́ẹ̀. Mo sì ń ṣe ǹkan tí iṣẹ́ tí Ọba yẹn fi ojú mi ara tó ń fojú mi dá. Inú tèmi gán dùn sí lọ́pọ̀lọ́pọ̀. Nítorí pé inú mi máa ń dùn tí mo bá ro. Nítorí pé ọ̀pọ̀ ló wà tó ṣe pé ojú wọn ò rína. Tó ṣe pé wọ́n ti ẹ̀ mọ ọ̀nà bí i tí wọ́n lè gbé ìgbà ní pàtó. Ṣùgbọ́n èmi nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run, Ọlọ́run ti fún mi ní oore-ọ̀fẹ́ yìí láti lè jẹ́ kí ojú tèmi kó máa rína kedere dáadáa. Nítorí pé kò sì pé mò ń ṣe àǹfàní ìlú tàbí mo fi ń yọ àwọn tó ju wọn wò bàìbàì. Ṣùgbọ́n mo fi ń ṣàlàyé bí ojú mi ṣe dára tó tí ó sì rína dáadáa lọ́pọ̀lọ́pọ̀. Kò sì pé bóyá ojú máa ń gún mi tàbí ó máa ń yún mi tàbí ǹkan kan. Ojú mi ń rína dáadáa lọ́pọ̀lọ́pọ̀ ni.

À, ìbéèrè sọ pé kín ni ìgbádùn mi. Ìgbádùn mi tí mo bá sọ pé kí n yàn nána rẹ̀, mi le sọ pé ìgbádùn mi ni tí ó máa ń mú mí dùn, tọrípé mo jẹ́ ọmọ ilé ìwé kí n máa gbé ìgbé ayé tí ó rọ̀ mi lọ́rùn, èyí ni ìgbádùn tí mo gbádùn jùlọ. Tàbí ijọ́ kan tilẹ̀ wà ó lé ní ọdún méjì sẹ́yìn tí gbogbo wa nínú ìdílé wa lọ́ gbé wa lọ sóro. A lọ sọdún ìgbà náà, ọdún kérésì ni. Tá a lọ sí ibi odò, tá a lọ wo omi òkun tí gbogbo wa yà fọ́tò, tá n ṣeré tínú wa ń dùn, tá n jó. Èyí jẹ́ ìgbádùn tí mi le fẹnu sọ, torípé ó ṣe mí láǹfààní lọ́pọ̀lọ́pọ̀. Ìgbádùn mi mìíràn ni pé kí n bá àwọn akẹgbẹ́ mi kájọ jáde, kí n bá wọn lọ síbí kan. Ó máa ń wù mí lórí púpọ̀ nítorí pé ọni kábẹ́gbẹ́ ni pé kò sí ǹkan tí èèyàn le fi wé e, ó mú inu dùn púpọ̀ púpọ̀ ó sì mú ayọ̀ mi kún. Mo máa ń gbádùn àwọn nǹkan yẹn. Àwọn oúnjẹ kan mì í sì wà tí ó ṣe pé mo tún máa ń gbádùn, tó ṣe pé inú mi máa ń dùn síi púpọ̀ púpọ̀ tí mo le fi sára lóore tó mọ̀ bí sára rìn lọ̀.